Iye ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi lójúmọ́ kò lo n kà. Èrèdí sì ni wípé mò ń retí àwọn èsì ìdánwò kan tí mo ti ṣe. Orí ímélì mi dè ní wọ́n máa ṣọwọ́ àwọn èsì ìdánwò yẹn sí. Kì í tún ṣe iyen nìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan mìíràn tó jẹ́ wípé orí ímélì ni mo ti máa rí. Nígbà mìíràn, ẹnìkan lè fi owó ṣọwọ́ sí mi, kó jẹ́ wípé orí ímélì ni mo ti máa rí wípé owó kan ti wọlé sínú ilé ìfowó, ẹ sínú àkántì ọ̀dọ̀ mi. Iye ìgbà tí mo máa ń wo ímélì mi lójúmọ́ n kò lè kà rárá, nítorí pé ó ṣe pàtàkì. Torí nígbà mìíràn mo ti ní ìrírí yẹn rí, tó jẹ́ wípé iṣẹ́ kan tí mo ti ń gbìyànjú àti rí, wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi, wọ́n ti fún mi lésì lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn àti àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n un ń kò tètè wo ímélì mi lọ́dún náà lọ́hùn, ó ti wá pẹ́ kí n tó wá ríi wípé àa awon ilé iṣẹ́ báì báì tí mo bà tí ẹ kọ̀wé sí wípé mo fẹ́ ṣe iṣẹ́ níbẹ̀ wọ́n ti sọ fún mi pé kí n gbé àwọn ìgbésẹ̀ kan. Ṣùgbọ́n nítorí pé n kò tètè ṣí ímélì mi lọ́dún náà lọ́hùn, mo pàdánù iṣẹ́ yẹn. Láti ìgbà yen ni mo ti kọ́ ẹ̀kọ́ wípé lójúmọ́ mo gbọdọ̀ máa ṣí ímélì mi. Nígbà tò tiẹ̀ tí wa di, ayé òde òní tó tie wá jẹ́ wípé oríṣiríṣi àǹfààní ló ti wá wà lórí ẹ̀yọ, ẹ̀rọ ayélujára, tó jẹ́ wípé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ oríṣiríṣi iṣẹ́ ló lè ṣe. Àwọn iṣẹ́ tí eeyan ṣe láti ilé tó sì máa mú ayé rọrùn fún ènìyàn. Orí ímélì náà ni wọ́n máa ti fún yàn ní èsì gbogbo àwọn iṣẹ́ wọn yìí. Nítorí náà n kò ti e le ká iye ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi lójúmọ́.